Ó jẹ́ ìbéèrè tí ó dá lórí ìfẹ́ ẹni àti ipò ǹkan. Kò sí òfin tí ó ní èwo pátápátá láti jẹun nínú mọ́tò, ṣùgbọ́n àwọn ǹkan ó wà láti gbé yẹ wò. Jíjẹun nínú mọ́tò lè sọ ọkọ̀ di ẹlẹgbin bí oúnjẹ bá dànù tàbí ìdọ̀tí bá bọ ààbò. Tí o bá ń wa mọ́tò, jíjẹun lè fa ìdànù tí kò ní jẹ́ kí o wà mọ́tò láì léwu ìrọ̀rùn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń jẹun nínú mọ́tò tí wọ́n bá rin ìrìnàjò jìnà tàbí tí wọ́n kò bá ní àkókò láti dúró jẹun níbikíbi. Ní sókí, óṣeeṣe láti jẹun nínú mọ́tò, ṣùgbọ́n ó yẹ kí a ṣọ́ra láti má ba à sọ ọkọ̀ di ẹlẹgbin tàbí fa ewu sí ààbò wa.

Ibeere níbo ni o ti ń rí ẹran, níbo ni o ti ń rí akara tó fi bọ Elijah. Erú rẹ̀ bá mi wò bàbá Prophet Evangelist. Níbo lo ti rí ẹran, níbo lo ti rí akara tó fi bọ ẹlẹ́jẹ̀ ewúrẹ́ bá mi wò bàbá Prophet T.B. Ọjọ́ ẹrin májẹ̀mú Live Page.